Bẹ́ẹ̀ni, mo mọ bí atí ń gun kẹ̀kẹ́. Ni ìgbà kékeré mi ni mo ti e tikọ̀ bà tí ń gun kẹ̀kẹ́. Mo lé àwọn ọ̀rẹ́ ní ìgbà yẹn to je pé, tí a bá fẹ́ jáde méjì mẹ́ta, a ó gbe kẹ̀kẹ́ side. A ó lọ ìgbà mìíràn ẹ̀wẹ́, a ó mu owó tó yẹ ká fi jẹun ní ilé ìwé, a ó lọ fi rẹ́ntì kẹ̀kẹ́, a ó wa kakiri. Ní ìgbà yẹn, wọ́n sì máa ń fún wa ní àkókò. Wọ́n lè sọ pé ó fún one náírà o, bo ya ogún ìsẹ́jú ni. So, a make sure pe, o ò gbọdọ̀ kọjá ogún ìsẹ́jú, tó bá ti kọjá, o san fàìní. So àwọn nkan wọ̀nyí ni ọ̀nà ti mo ti e gba ni gba yen, kékeré mo ti ko ba ti n gun kẹ̀kẹ́. Kí ló é kẹ̀kẹ́ gúgù ti lá làlá?

Rírìn ní àsàlẹ̀, kò ti lẹ̀ jẹ́ nǹkan tí mo fì gbogbo ara fẹ́ràn. Nítorí náà, gbogbo ìgbà tí mo bá ti lọ sí ibi iṣẹ́, ní ọwọ́ àárọ̀, tí mo bá ti dé, ní ọwọ́ àṣálẹ̀, mo máa ń gbìyànjú láti rí i pé mo wà nínú ilé. Ṣùgbọ́n tí a bá wá rí ìdí kan tó yẹ kí a lọ ra bí iṣẹ́ ni ó pè mi pé kí n jáde jáde wá sí inú ilé, ìdí kan láti jáde, yàtọ̀sí yẹn máa lọ. Òkìtì mi ò sì máa rí pé kí n jìnnà tó lọ́pọ̀lọ́pọ̀ kò ní kan jẹ́ junction ilé mi, kí ibẹ̀ ni màá ti pàdé ẹni yẹn, a lè sọ ohun tí wọ́n fẹ́ sọ, lọlá ràbí iṣẹ́, màá dúpẹ́ lọ́rẹ́ mi, a dẹ̀ sọ ohun tí a bá ti sọ tán, padà sí ilé mi náà ni, ó tún di ọjọ́ kejì ọjọ́ ire.

Àwọn email mi, mo ṣe máa ń ṣètò wọ́n níwípé, data mi áa kọkọ mo má ń make sure pe owá ni titan silẹ. Lẹ́sọ̀ email mi bá ti ẹ̀dọ̀ nígbà tí ẹsẹ̀ wọn máa ń rí pé, tí ṣe àwọn àtọ̀tọ̀n ètò fọn sí orí rẹ. Tí ó jẹ́ pé, email náà tó bá wọlé tí ó bá ti jẹ́ ilé ìtọ́ṣe pàtàkì, kò ní ibi tí ó bọ̀ sí. Àwọn ilé ìtọ́ṣe pàtàkì kò ní ibi tí ó bọ̀ sí. So gbogbo àwọn kán wọ̀nyí ni mo ti fi àwọn ètò sí, láti rí i pé eléyi to ṣe pàtàkì ni ó padà nú rẹ̀. Àwọn tí ó ṣe pàtàkì, mó jẹ́ kí wọ́n di mi lọ́wọ́ láti rí eléyi tó ṣe pàtàkì.

O si kan lára àwọn ọmọ tí mo bá pàdé nígbà tí mo bẹ́ rẹ ṣẹ́ ní ìpínlẹ̀ Ogun. Nísìí, kò tí ì di ìgbà tí ó dá èṣe ààra enṣe, iṣẹ́ POP, ìyẹn ṣe káàkiri ìsìn. Nígbà yẹn, owó ní àwọn iṣẹ́ tó n ṣiṣẹ́ pẹ̀lú wa. Ṣùgbọ́n wọ́n máa n complain pé owó yẹn o tó owó yẹn ò tó. Ṣé bó o níṣe ọwọ́ o lóhun níṣẹ́ ọwó. Ẹ́ bẹ̀rẹ̀ ṣe owó ẹ̀díẹ̀díẹ̀, ó ti bẹ nígbà, ó ti lọ nígbà ẹlẹ́ni. Ó tó mọ̀ mọ́, pa ayé yí ọ, láì ṣe òwú ká tó fọ. Láti lọ́nà ọgbà fún un. Mo sì ń pàdé àwọn èèyàn níyẹn. Kí ẹ tó mọ̀, wá bá mi ṣe ilé lẹ́rú, wá bá mi ṣe ilé ọlá, bá mi kun ilé lónìí, bá mi kun ilé lọ́la, kí ó le ṣe POP. Ọ̀nà lónìí, ó ti gba ìyọ̀ndá rẹ̀, ó ti ń ṣiṣẹ́. Ààrẹ ẹ̀sìn, káàkirí, ní à ìwòyí ọdún tó lọ, ó wà nílùú Abuja. Ìyẹn olú ìlú, orílẹ̀-èdè Nàìjíríà. Láti lọ bá àwọn èèyàn ṣe ìkunlé àti POP. Ọ̀pọ̀ ọdún náà, ó ti ń rí dájú ẹ̀ṣin rẹ̀ ṣe ní ìsìn.

Èmi máa ń fẹ́ láti padà sí ìgbẹ́ ìpínlẹ̀ Ọ̀ṣun lówó lówó. Ìyàsọ̀tọ̀ sí bo yá ní ìgbà tí kò rí ẹ̀yin ní ìgbà tí mo ti ka ètò tí mo ti kúrò ní ibẹ̀. Mi ò tí rí àǹfààní láti sọ pé mo padà síbẹ̀ nítorí iṣẹ́ ti gbé mi lọ sí àwọn ìpínlẹ̀ mìíràn lọ̀ ṣùgbọ́n. Ìfẹ́ ayé ìgbà yẹn ní ìgbà tí mo wà ní ibẹ̀, iná ìjọba ina máa ń wà, omi ò wà, kò sí alọ kolonkigbe, ìlú yen fọkànbalẹ̀, mo sì máa ń fẹ́ran agbègbè yẹn, kò sí ibi mo fẹ́ lọ. O lè jáde, kò pẹ́ lọ́kadà kan tàbí kó pe oni mọ́tò kan. Mi o need atí màá wò láti inú mọ́tò kan bọ́ sínú ọkàn, bọ́ sínú ọkọ̀ rárá, eyokan na ni láti ibi to ba dẹ gbé wa dẹ ni. Mo fẹ́ràn ìpínlẹ̀ ọ̀ṣun dára, dára, dára, dára, dára tí màá ń fẹ́. Mo si maa n gbìyànjú lẹ́ẹ̀ kan kan láti rí pé at least lé kan lọ́dun, màá sì lọ bẹ̀ẹ́ láti lọ kí àwọn ẹbí mi, nítorí ibe ni gbogbo àwọn ẹbí mi wà. Màá fẹ́ láti wá níbi ti ó sì tẹ́lẹ̀ wọn fún mi.